Ibi tí mo ti máa ń ra nǹkan p'óríṣiríṣi nítorípé tí mo bá fẹ́ ra nǹkan, mo lè lọ sí ibi tó bá wù mí. Mo lè lọ ibi, mo lè lọ s'ọ́jà tàbí kí n lọ sí ṣọ́ọ̀bù ìyẹn, ibi tí èèyàn ti le rí l'ádùúgbò.